Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tó gba iyi, aṣọ ńlá.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ó pọ̀. Ìlànà tí mo fi ń polówó pọ̀.